Ọjọ́ mélòó ni ó ní fún ìsinmi ọdọọdún? Ìsinmi ó máa ń wá láti ipasẹ̀ ọjọ́ tí ìjọba bá kéde gẹ́gẹ́ bí i ọjọ́ ìsinmi, so ní ọdún kan ó lè tó bí i ọjọ́ mẹ́fa sí ọjọ́ mẹ́wàá. So ó ní ṣe iye ọjọ́ ìsinmi tó wà nínú oṣù kọ̀ọ̀kan.

Nígbà wo ni o kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́? Ìgbà tí mo kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́ jẹ́ ẹ ìgbà tí èmi àti àwọn alábàṣiṣẹ́pọ̀ jọ ń ṣe iṣẹ́. Ó ti fàsẹ́yin díẹ̀, ó ti tó bi ọjọ́ mélòó kan tirú ẹ̀ ti ṣẹlẹ̀ gbẹ̀yìn.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Ehn, ó ní àwọn ohun àmúyẹ tí mo máa ń wo kí n tó yan àwọn alábáṣiṣẹ́ pọ̀. Alákọ̀ọ́kọ́ náá nu rẹ̀, màá wo bí iṣẹ́ tí mo fẹ́ ṣe bó ṣe ka wọ́n lára sí. Bí à fún àpẹẹrẹ, tí mo bá ní ilé ìwé tí mo dẹ̀ fẹ́ yan àwọn alábáṣiṣẹ́ pọ̀, ìyẹn àwọn teacher, àwọn teacher tí ó ma bá mi kọ́ àwọn ọmọ. Màá wo àwọn tó ní, tó ní páálí táa mọ̀ sí certificate tó ní ṣe pẹ̀lú bí a ṣe ń kọ́ ni. Then lẹ́yìn náà, màá tún wo bí wọ́n ṣe ní ìmọ̀ nípa rẹ̀ sí àti bó ṣe ní ìfẹ́ rẹ̀ sí. Àwọn eléyi ni ó jẹ́ kí a lè jọ ṣiṣẹ́ pọ̀ láti rí ohun ta a fẹ́ nínú iṣẹ́ ta a fẹ́ ṣe.

Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Ehn mi ò mọ̀, mi ò mọ̀ bí a ti ń gun torí nígbà tí mo kéré mi ò gbìyànjú ẹ́ wò. Látìgbà tí mo dẹ̀ ti dàgbà mi ò, torí mi ò mọ̀ nígbà yẹn, a ti ń gun ó máa ń dẹ́rù bà mí. So, eh gẹ́gẹ́ bí èyí mi ò mọ̀ bó ṣe ń gun kẹ̀kẹ́

Irú bàtà wo ni o máa ń wọ̀? Oríṣiríṣi irú bàtà tí mo máa ń wọ̀ ó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Mo máa ń wọ bàtà dẹ́já, eléyìí tí àwọn olóyìnbó máa ń pè ní palm. Mo máa ń wọ bàtà tó gbogbogbò ẹsẹ̀ tó lóyìnbó ń pè ní shoe.

Ṣé o fẹ́ràn ìrìn àtẹ̀gùn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìrìn àtẹ̀gùn torí pé ó máa ń jẹ́ kí ìrìn tí ènìyàn fẹ́ rìn kó yá lọ́pọ̀lọpọ̀ láì mú ìnira tó pọ̀ dání.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Rárá kò rì bẹ́ẹ̀. Ó lójú ìgbàgboọ́ àtọwọ́dọ́wọ́ tí mo lè gbàgbọ́ nínú wọn. Àwọn eleyii tí mo bá rí pé ó bá ìlànà àti òfin nǹkan tó ń ba sọ ṣiṣẹ́ nìkan ni mo lè gbàgbọ́

Báwo ni ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Kò kọjá àfaradà nítoripé ohun tó ṣe pàtàkì ni láti máa ṣe'gbéyẹ̀wo iṣẹ́ táa bá ń ṣe ní òòrèkòòrè káa lè mọ bí a ṣe n ṣe sí.

Ṣé o máa ń wọ ìborùn? Rárá mi ò kí ń máa wọ ìborùn, nítorí wípé àwọn obìnrin ni ìborùn wà fún láti lò. So nítorí ìdí èyí, èmi gẹ́gẹ́ bí ọkùnrin tí mo jẹ́, mi ò kí ń wọ ìborùn.

Àwọn ìṣe ìgbọ̀nsẹ̀ wo ni o lò? Gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa ń sọ wípé a kì í fi ìṣe ìgbọ̀nsẹ̀ rán ọmọ kékeré. Ìṣe ìgbọ̀nsẹ̀ túmọ̀ sí ìṣe tí ó yẹ ká fi rán ẹnikẹ́ni tó yẹ kó jẹ́ ìṣe ta ṣe fún ra wa.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

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Rárá, mí ò kí máa ń gbé àpò ẹ̀yìn, mo fẹ́ràn láti gbé àpò síwájú nítorí pé kí ojú mi lè ba lè tó nnkan tí mo fẹ́ fi síbẹ̀.

Ṣé o máa ń mu coffee níbi iṣẹ́? Rárá, mi ò kí ń máa mu coffee níbi iṣẹ́ nítorí wi pé mi ò kí ń ṣe olólùfẹ́ coffee bótí wù kó mọ̀. Mo fẹ́ràn láti máa mu tíì bí ẹ́ebó ṣe n mu sìgá.

Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè nítorí pé ó ma ń jẹ́ kí a lè bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Mo máa ń tọ àwọn tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ lọ láti bá mi yanjú ẹ̀ nígbàkigbà tí n bá dojú kọ ìṣòro tó wá láti ara ẹ̀rọ ayárabíàṣá.

Gíga tó ga tó, mo ga ní ìwọ̀n ẹsẹ̀ bàtà méje ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ tí a bá gbé sí ìwọ̀n mítà. Mo ga ní ìwọ̀n bàtà mítà kan ó lé ní ìlàjì dáadáa.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó, tí mo lérò fún ìlera nítorí pé ohun ta bá jẹ ọ́ ní ṣe pẹ̀lú bí ìlera ara wa ṣe máa rí. Mo sì mọ èyí dájúdájú.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? O ti tó bi ọdún mẹ́wàá sẹ́yìn tí mo gun ọkọ̀ akẹ́rù, àti ìgbà yẹn mi ò tí ì ní àǹfààní láti bá wọn gun ọkọ̀ akẹ́rù títí di òní olónìí.

Ṣé o máa ń kọrin kẹ́lẹ́? Rárá, mi ò kí ń má kọrin kẹ́lẹ́. Mo gbà láti kọrin sókè dòò ju kí n kọ kẹ́lẹ́ lọ nítorí ìdà tí àṣẹ dàda mi.

Ṣé o máa ń kọ ìròyìn níbi iṣẹ́? Rárá, mi ò kí ń máa kọ ìròyìn níbi iṣẹ́ nítorí iṣẹ́ tí mò ń ṣe o lọ ní ìlànà kí kọ ìròyìn. Ṣùgbọ́n mo máa ń gbọ́ ìròyìn níbi iṣẹ́ láti mọ ohun tó ń lọ nínú ìlú.

Kí ni ó máa ń mú ọ rẹ́rìn? Ọ̀pọ̀lọpọ̀ ohun ìṣẹ̀lẹ̀ ló lè mú mi rẹ́rìn gẹ́gẹ́ bí àpẹẹrẹ, tí mo bá tẹ́tí sí àwọn ayannana eré ìdárayá nígbà mìíràn. Bí wọ́n bá ṣe ṣe àpèjúwe àwọn tí a gbá bọ́ọ̀lù gbá, ó lè pa mí lẹ́rìn lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Rárá, mi ò ní nọ́mbà orílẹ̀. Ṣùgbọ́n tí mo bá nílò nọ́mbà orílẹ̀, mo lè lọ sórí ẹ̀rọ ayárabíàṣá láti bèèrè níbẹ̀. Mo sì mọ̀ wípé mo máa rí i.

Ṣé o máa ń pa owó pamọ́? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa pa owó pamọ́ nítorí ọjọ́ tówo bá fẹ́ sá fẹ́rẹ́, màá le padà lọ síbi àpò tí mo ti fi owó pamọ́ sí rí láti lo owó lákòókò tí n bá nílò rẹ̀.

Oṣù wo ni a bí o? Nínú oṣù kẹsàn-án ni a gbé bí mi. Oṣù kẹsàn-án tí àwọn olóyìnbo ń pè ní September. Ohun ni a gbé bí mi. Dẹ̀ ọjọ́, ọjọ́rú ló tún jẹ́ ọjọ́ ta bí mi nínú oṣù kẹsàn-án.

Ṣé o fẹ́ràn yíyàwòran? Bẹ́ẹ̀ni àti bẹ́ẹ̀kọ́. Bẹ́ẹ̀ni ní pé tí ó bá jẹ́ ọjọ́ ayẹyẹ, mo máa ń gbà láti ya àwòrán torípé ó ma lè mú ni máa rántí irúfẹ́ ayẹyẹ tá ń ṣe. Bẹ́ẹ̀kọ́, nítorí pé tí ó bá sì irúfẹ́ ayẹyẹ kankan, kò kì í wá sí mi lọ́kàn láti yàwòrán.

Ibo ni o máa ń ra nǹkan? Mo máa ra nǹkan ní ọjà tàbí ní ọwọ́ àwọn òǹtajà tó tàá nílé wọn àbí ní oríta àdúgbò.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

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà? Mo máa ń gbọ́ ìró àwọn oníbàárà tí n bá, tí n bá rí ẹni tó nífẹ̀ẹ́ sí ohun tí mò ń tà tọn ba ké pè mi.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Mo fẹ́ràn láti máa fọ ọkọ̀ mi ní àṣálẹ́ kí n tó wọlé sùn. Ó máa jẹ́ kí n lè ní àǹfààní láti gbé jáde ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ kejì tí mo bá ń lọ sí ibi iṣẹ́.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Tí mo bá jí l'òwúrò, màá kọ́kọ́ ṣe àdúrà, màá dẹ̀ múra sí láti lọ sí ibi iṣẹ́ mi. Tó bá di ìparí ọ̀sẹ̀ tí ò ń ṣe ọjọ́ iṣẹ́, mo máa sinmi torí iṣẹ́ tí mo ti ṣe ní àárín ọ̀sẹ̀. Tó bá dẹ̀ di ọjọ́ ìsinmi tí ń ṣe ọjọ́ ilé ìjọsìn, màá múra láti lọ ilé ìjọsìn.

Ṣé o ti dúró lílọ ẹrọ́ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Rárá, mi ò tí dúró lílọ ẹ̀rọ ayárabíàṣà rí fún ọjọ́ kan, torí orí ẹ̀rọ ayárabíàṣá ni mo ti máa ń ṣe iṣẹ́ òjọ́ mi lọ́pọ̀ ìgbà.

Ṣé o máa ń ṣe àtunló nǹkan? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ṣe àtunló nǹkan, pàápàá nǹkan tó bá sì ní ìwúlò tí kò tíì bàjẹ́ láti ju dàńù. Mo máa ń gbìyànjú láti ṣe àtunló nǹkan lóòrèkóòrè.

Ìrọrí mélòó ni o máa ń lò? Ó kéré jù, mo máa ń lo ìrọrí méjì sí mẹ́ta kí n tó pinnu láti ṣe ohunkóhun. Mà á kọ́kọ́ wò ó ní ó kéré jù ọ̀nà méjì tàbí mẹ́ta kí n tó wá mú ele tó, tó wù mí láti lò.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò Kérésìmesì ni àkókò ọdún tí mo fẹ́ràn jù nítorí ó jẹ́ ìgbà láti se ayẹyẹ ìbí Jésù Kristi tó wá sáyé láti kú fún ẹ̀ṣẹ̀ aráyé.

Ṣé o fẹ́ràn láti ra oúnjẹ ní òpópónà? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti ra oúnjẹ ní òpópónà, ṣùgbọ́n ipò ìlera tí ilé oúnjẹ náà wà ló máa tọ́ka sí bóyá mo máa rà àbí mi ò ní rà.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Ní òrekòrè ni mo máa ń ra epo. Tí mo bá ti ṣàkíyèsí wípé epo inú ọkọ̀ ti já wálẹ̀, mo máa gbìyànjú láti ra òmíràn si nítorí kí ó má bá tàn ráuráu.

Ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí? Rárá, mi ò tí fún èèyàn ní ẹ̀jẹ̀ rí, mi ò tí fún èèyàn ní ẹ̀jẹ̀ rí. Ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn elétò ìlera ti ẹ̀ sọ wípé ó dára láti máa fún àwọn ènìyàn lẹ́jẹ̀ lóòrèkóòrè.

Ṣé o ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo ní káàdì ìdánimọ̀ fún ilé iṣẹ́ tí mò ń bá ṣiṣẹ́. Eléyìí ni láti lè ṣe àfihàn ilé iṣẹ́ tí mò ń ṣojú wọn níbikíbi tí mo bá bá ara mi.

Ṣé o mọ̀ bí a ti ń tún àwọn nkan ṣe? Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n ó lójú ohun tí mo mọ̀ láti tún un ṣe. Mo ṣì lè tún àwọn ohun elénu ilé ṣe bí wọ́n bá tilẹ̀ bàjẹ́.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ni, tí mi ò bá lọ sí ibi iṣẹ́, mo fẹ́ràn láti máa sùn ní ọ̀sán. Ohun làwọn olóyìnbó àwọn Yorùbá máa ń pè ní eèyan ènìyàn ń rẹjú. Ó dára lọ́pọ̀lọpọ̀.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún àwọn ọ̀dọ́ ní ilé ìjọsìn mi ni mo fẹ́ràn jù. Nítorí pé ó máa ń wáyé ní ẹ̀ẹ̀kan lọ́dún láti ṣàyẹyẹ fún àwọn ọjọ́ ilé ìjọsìn mi. Ó sì máa ń jẹ́ ìgbà tí àwọn tó ti kúrò ní agbègbè ìjọ wa máa ń padà wá sí ilé láti wá ṣe ayẹyẹ àjọyọ̀ àjọ̀dún àwọn ọ̀dọ́ ní ilé ìjọsìn mi.

Ṣé o máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì láti orí bí a ṣe ń lo àwọn áàpù kan lórí fóònù mi àti tí mo bá ní ìbéèrè lórí ohunkóhun, orí Íńtánẹ́ẹ̀tì ni mo ti máa ń kọ́kọ́ bèèrè rẹ̀.

Báwo ni o máa ń ṣe irun rẹ? Mo máa ń gé fadán. Iyẹn túmọ̀ sí pé mo máa ń gé gbogbo rẹ̀ tán tí ó bá ti kún. Tí mo bá ti lọ sí ilé alábẹ, màá ní kó bá mi gé gbogbo orí ẹ tán kí atẹ́gùn lè máa fẹ́ sí orí mi.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá nípasẹ̀ ríro àròjinlẹ̀? Tí mo bá ṣe àgbéyẹ̀wò nǹkan tí mo ròjinlẹ̀, ohun tuntun tún máa jẹyọ nípasẹ̀ ohun kan náà.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Ẹ̀, ohun tí ó ṣe pàtàkì ni láti lè ní gbèdeke nǹkan tó fẹ́ ṣe, kí èèyàn le lànà àti ohun tó fẹ́ ṣe. Ó máa ń jẹ́ kí ènìyàn mọ bí a ṣe ṣe àkóso àkókò láti ṣe ohun tó yẹ kí á ṣe nígbà táa fẹ́ ṣe.

Kíni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ? Ohun àkọ́kọ́ tó wà nínú àpò owó mi, òun ni káàdì ìdánimọ̀ mi. Mo ní, ẹ́, ẹ̀rọ káàdì, ẹ́, àpò ìṣúná tí àwọn olóyè wọn ń pè ní ATM card tí mo máa fi ń gba owó.

Ṣé o má ń ṣiṣẹ́ láti ilé? Bẹ́ẹ̀ni, ní ìgbà mìíràn mo máa ń bá àwọn alábáṣiṣẹ́pọ̀ mi ṣe iṣẹ́ wọn láti ilé lórí ẹ̀rọ ayárabíàṣá tá a mọ̀ sí kọ́mpútà.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Mo máa ń wo ìfọkànsìn, mo dẹ̀ máa ń wo ìgbìyànjú oníkálukú lẹ́nu iṣẹ́ tí wọ́n ń ṣe. Èyí ló máa ń mú mi ṣe òdíwọn láti fi erongba mi hàn láti ṣe ìtayọ wọn síra wọn.

Ṣé o ti lọ sí àgọ̀ rí? Bẹ́ẹ̀ni, mo ti lọ àgọ́ ọlọ́pàá lẹ́ẹ̀kan rí nígbà tí mo lọ ṣe ìkéde ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀rẹ́ mi tí wọ́n jí lọ lọ́dún náà. A lọ fi tó àwọn ọlọ́pàá létí nípasẹ̀ bí wọ́n ṣe jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀rẹ́ mi lọ.

Ṣé o fẹ́ràn kíkọrin? Ha bẹ́ẹ̀ni, orin kíkọ a máa mú ọríyá, a máa mú inú ẹni dùn nígbà tí ǹkan bá fẹ́rí bákan bákan. Fún ìdí èyí, mo fẹ́ràn láti máa kọ orin lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Ọ̀pọ̀lọpọ̀ adùn ló wà nínú ice cream ṣùgbọ́n elé tí mo fẹ́ràn jù lọ òun ni títítù tó má ń tutù, ó má ń ṣe ìbálé ọkàn fún mi ní gbogbo ìgbà tí mo bá mú ice cream.

Ṣé o ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá? Rárá, mi ò tíì ṣe eléyìí ṣùgbọ́n mò ń gbèrò láti lọ forúkọsílẹ̀. Ní ilé, ní ilé ìdárayá torí pé ó jẹ́ ohun tí mo fẹ́ràn ṣùgbọ́n àkókò kò tíì sí fún mi láti ṣe eléyìí.

Irú kọ̀mpútà wò ní o ní? Kọ̀mpútà tí o ṣe gbé dání kiri tí a mọ̀ sí tablet òhun ni mo ní ní àkókò yìí torí ó jẹ́ ohun tí ó tóbi jùlọ jùjú ju báyẹn náà tí mo má n lè fà dání tí mo bá ń jáde lẹ́ẹ̀kọ̀kan.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ni, mo ní àpò ìṣùwọ̀n tí mo máa ń kó àwọn fáìlì mi sí torí pé kí ohunkóhun má bà ṣe. Torí fáìlì jẹ́ ohun tó ṣe iyebíye tí kò yẹ kí ẹnikẹ́ni fi tàfàlà.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Ore kóòrè ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi. Ó lá àwọn ohun tí mo máa ń ṣe ní ojoojúmọ́, àwọn ohun mi ọ̀ṣọ̀ọ̀ṣẹ̀, àwọn ohun mi oṣooṣù. Gbogbo eleyii n toka si pe inu ile gbodo wa ni imototo l'oore koore.

Ṣé o ti lọ sóde rí? Bẹ́ẹ̀ ni, mo ti lọ sóde ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àwọn ọ̀de bí i ìsọmọlórúkọ, ìṣílé, ìgbéyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀de jẹ́ ọ̀nà tí a ti ń gbà láti ṣúgbà ara ẹni nílẹ̀ Yorùbá.

Àkókò mélòó ni o má ń lò láti sùn? Ó kéré tán, mo má ń lo wákàtí márùn-ún lójóòjúmọ́ láti sùn. Ìgbà mìíràn tí àkókò bá wà, mo lè sùn fún wákàtí méje tàbí jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí ayé bá ti gbà mí.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń se ètò ǹkan? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ṣe gbogbo ǹkan mi létòlètò. Tí n bá ti ji lowurọ, mo máa kọ ohun tí mo fẹ́ ṣe ní ètò létò látàárọ̀ títí di ìrọ̀lẹ́, mo ṣì máa ń tẹ́lẹ̀ e.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Mo máa ń wọ aṣọ ibùsùn tí àwọn olóyìnbo ń pè ní pijamas. Eléyìí jẹ́ aṣọ tó fẹ́lẹ́, ti o ní fi ooru mú ni. Òhun ni mo máa ń wọ̀ tí mo bá ti fẹ lọ sùn.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Ilé yìí ṣe pàtàkì nítorí a ní láti mọ àwọn ènìyàn tá ń bá gbé ní agbègbè torí fẹ́ ká lè wà ní ìbàlé ọkàn níbi tá ń gbé.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ tuntun ni mo fẹ́ kọ́ ṣùgbọ́n eléyi tí ó ṣe ibiye jùlọ ní àkókò yìí ni láti kọ́ bí a ṣe ń lo AI that is Artificial Intelligence.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Rárá, mi ò fẹ́ràn láti máa ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ nítorí pé ó jẹ́ ohun tí mi ò nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Ehn, mo sì lọ sí ibi orin ní ọdún tó kọjá. Fún ìdí eléyìí, kò tí pẹ́ púpọ̀ jù ṣíwájú ìgbà tí mo lọ kẹ́yìn sí ibi orin.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Mo fẹ́ràn fún àwọn ènìyàn láti máa fi ìfẹ́ lo ìgbésí ayé wọn. Tí a bá ní ìfẹ́ ẹni kejì wa, ó máa ṣòro fún wa láti lè ṣe nnkan ìjàǹbá fún wọn.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa pa ohun ọ̀ṣọ́ sára. Nítorí bí Yorùbá ṣe sọ pé "Bá a ṣe irin là ń kó ni". Ó dára láti ní ohun dídára tí èèyàn bá fẹ́ jáde kúrò nínú ilé.

Ṣé o mọ̀ bí a ti ń ka àwòrán ilé? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń ka àwòrán ilé torí mo ní ìmọ̀ nípa bí a ti ń lo ẹ̀rọ ayàwòrán tí olóyúnmọ̀ pè ní camera.

Data to máa ń lò lọ́sọ̀ọ̀ ṣẹ̀ pọ̀ tó, mo máa ń lò tó twenty giigi. Eléétí Yorùbá mọ̀ tí Yorùbá ń pè ní ogun giigi ní ọ̀sọ̀ọ̀ṣẹ̀

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ asíná rẹ? Mo ní ibi tí mo ti kọ́ sí, tí mo má ń sì ń ka jáde ní gbogbo ìgbà tí mo bá nílò rẹ̀, nítorí láti má ṣe gbàgbé rẹ̀.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Ó máa ń dúró fún wákàtí márùn-ún ó kéré jù. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà mo ṣè máa ń dúró sí níṣe pẹ̀lú lílò tí mo ń lò.

Ṣé o ní ètò láti fẹ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Rárá, mi ò tíì ní ètò rẹ̀ nítorí pé mo fẹ́ kó fídìmúlẹ̀ ní ìlú tí mo wà náà kí n tó lè máa gbèrò láti fẹ́ sí ìlú mìíràn.

Kí ni o máa ń ṣe ní àṣálẹ? Mo máa ń tẹ́tí sí àwọn ètò oríṣiríṣi lórí rédíò láti kọ́gbọ́n àti láti mọ ohun tó ń ṣẹlẹ̀ ní àyíká mi.

Àkókò wo nínú ọjọ́ lo fẹ́ràn jù? Mo fẹ́ràn àṣálẹ́ torí ó jẹ́ ìgbà tí mo máa ń sinmi tí mo ṣì máa ń ṣe fàájì. Kò sí èrò iṣẹ́ tó pọ̀ lọ bẹ́ẹ̀ lórí mi ní àkókò náà.

Ṣé o máa ń ṣèwádìí àwọn alábáṣiṣẹ́pọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣèwádìí àwọn alábáṣiṣẹ́pọ̀ mi láti mọ irúfẹ́ ènìyàn tí wọ́n ṣe. Eléyìí máa jẹ́ kí n lè mọ ìhà tí màá kọ sí wọn lẹ́nu iṣẹ́.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Láàkọ́kọ́ mo máá ń fi ń to àwọn ènìyàn tó wà ní àyíká mi létí ohun tí mò ń tà. Mo sì tún máa ń sọ fún àwọn ọ̀rẹ́ mi ní orí ẹ̀rọ ayára fefe tí a mọ̀ sí Íńtánẹ́ẹ̀tì.

Ṣé orí máa ń fọ́? Rárá, orí fífọ̀ ń kì ń ṣe àìsàn tó máa ń sábà ṣe mí, nítorí pé kò kì í fi bẹ́ẹ̀ ṣẹlẹ̀ kí orí kó fọ́ mi.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ka ìwé lóorekòrè. Èyí máa jẹ́ kí òye mi nípa àwọn ohun kan kan kó tó gbòòrò si. Lọ́pọ̀ ìgbà mo dẹ̀ tùú fẹ́ràn láti máa ka ìwé tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀kọ́ láti lè mọ bí nǹkan ṣe ń lọ sí ní ẹ̀ka yẹn.

Ṣé o ti gun alùpùpù rí? Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo ti gun alùpùpù. Ní ìgbà míràn, ó jẹ́ ọ̀nà tí mo máa ń gbà tí mo bá ń lọ sí ẹnu iṣẹ́ mi torí ó yára púpọ̀ lọ́pọ̀lọpọ̀.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá púpọ̀lọpọ̀ torí ó máa ń mú orí mi wú ní gbogbo ìgbà tí mo bá ń wo àwọn agbábọ́ọ̀lù lórí amóhùn ìdárayá.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni mo rí ọ̀kan lára àwọn ọ̀rẹ́ mi kẹ́yìn. Èmi àti ẹ pàdé ní agbègbè kan tí ó súnmọ́ agbègbè tí òun ń gbé.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Bẹ́ẹ̀ni, tí ààyè bá gbà láti ṣe iṣẹ́ ju wákàtí lọ, mo máa ń ṣe. Ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà mo máa ń tiraka láti ríi pé mo ṣe ohun tó yẹ kí n ṣe ní àkókò tó yẹ kí n ṣe.

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Mo fẹ́ràn ìbọ̀sẹ̀ tí ó bo gbogbo ẹsẹ̀ tán torí ó máa ń jẹ́ kí irin mi kó yá, kò dènì jẹ́ kí ooru lè máa mú mi ní ẹsẹ̀ nígbà tí mo bá jáde lọ fún ìgbà pípẹ́.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Rárá, ohun ọ̀ṣọ́ jẹ́ nǹkan tí kò mọ̀ mi lára láti wọ gẹ́gẹ́ bí ẹnìkan. Gẹ́gẹ́ bí ìdí eléyìí, mi ò kí ń máa sábà wọ ohun ọ̀ṣọ́

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ ni, ojú mi dára. Nítorí pé mo máa ń ṣe ìtọ́jú ojú mi lóòrèkóòrè. Mo máa ń sá fún ohun tí ó yẹ kí n jẹ, mo sì máa ń jẹ ohun tí mo nílò láti jẹ.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Alákọ̀ọkọ́ mo fẹ́ràn láti fi ẹ̀kọ́ rere lélẹ̀. Eléyìí máa jẹ́ kí àwọn òṣìṣẹ́ mi lè rí ipasẹ̀ adarí rere tí mò ń fi sílẹ̀ fún wọn.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà torí jàgídíjàgan kò pọn ọmọlúàbí lé nílẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ fún ìdí eléyìí, mo máa ń rìn ní àlàáfíà.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ jù? Mo fẹ́ràn ẹ̀fọ́ tẹ̀tẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ó jẹ́ ẹ̀fọ́ tó ṣe ni ní àǹfààní lọ́pọ̀lọpọ̀, ó ṣe ara lóore, ó tún máa ń tẹ ìfẹ́ tí mo bá ń gbèrò láti jẹun, ó máa ń tẹ́ ẹlọ́rùn.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, lọ́pọ̀lọpọ̀ ìgbà ni mo ti ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, mo ti ra báírò ta fi ń kọ nǹkan sí ojú screen ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Mo ti rà á ní orí Íńtánẹ́ẹ̀tì rí.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Mo máa ń ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù ní gbogbo ìgbà tí mo bá ti ń kojú ìdènà ọkọ̀. Eléyìí máa jẹ́ kí ara mi kó balẹ̀ láti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí n lè dúró de ọkọ̀ rúfẹ́ ọkọ̀ tó ń bọ̀

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, ara àwọn ọ̀nà tí mò ń gbà láti bá ènìyàn sọ̀rọ̀ ni lílo ẹ̀rọ ìgbésókè. Eléyìí fúnni ní àǹfààní láti lè gbọ́ láti ọ̀dọ̀ àwọn ará ilé ẹni tí ènìyàn tirí tipẹ́

Orin wo ni o fẹ́ràn jù? Orin fújì ni irúfẹ́ orin tí mo fẹ́ràn jù nítorí ọ̀nà táa ṣe ń gbà kó ló jẹ́ kí n fẹ́ràn rẹ̀. Orin fújì máa ń lo ìgbà ní oríṣiríṣi irúfẹ́ ayẹyẹ tí ènìyàn bá ń ṣe.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù jẹ́ àmàlà àti àbùlà ta mọ sí gbẹ̀gìrì àti ewédú pẹ̀lú oríṣiríṣi. Elé jẹ́ oúnjẹ tí mo nífẹ̀ẹ́ sí jù lọ nítorí ìbàlé ọkàn tó máa ń fún mi ní gbogbo ìgbà tí mo bá ti jẹ ẹ́.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Rárá, mo máa ń gbìmọ̀ láti má jẹ́ kí ohunkóhun bí mi inú nígbà tí mo bá wà ní inú ọkọ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀, ó jẹ́ ohun tó ṣòro láti kọ́ nítorí ìdá tí Ọlọ́run dá wa, ìdá ta fi máa ń bínú tí ènìyàn bá fẹ́ rẹwà jẹ ni.

Ṣé o má n ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti má a ṣe ìdárayá. Eré ìdárayá tó sìí nítúmọ̀ sí mi jùlọ òhun ni kí n máa gba table tennis torí ó jẹ́ eré ìdárayá tí.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Olúkúlùkù ilé iṣẹ́ ló ní ìlànà tí a fi ń gbà dáhùn ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ọ̀kan ìlànà tí wa tí a ń lò ní ilé iṣẹ́ tèmi ni “Ẹ kó òwúrọ̀”. “Olúwàṣọlá Oyábìmi” ni orúkọ mi. Kí ni mo lè ṣe fún ọ?

Ṣé o máà ń gba àwọn ìmẹ́lì àìwúlò rárá? Kò sí ẹnikẹ́ni tó máa nífẹ̀ẹ́ láti gba irúfẹ́ àwọn ènìyàn bá ì ṣíṣẹ́. Èmi náà gẹ́gẹ́ bí ẹnìkan, mi ò lè gbìyànjú ẹ̀ láti gba ẹni tó ní ìmẹ́li àìwúlò sí ibi iṣẹ́ mi.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo ẹ̀yìn? Ó ti ṣe bí ọjọ́ mẹ́ta tí mo kẹ́yìn láti lọ wo ẹ̀yìn. Eléyìí jẹ́ nípasẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí mo nílẹ̀gbẹ́

Ṣé o ní àìsàn ìkóríra sí oúnjẹ kan? Rárá, kò sí irúfẹ́ oúnjẹ tí mo ní àìsàn ìkóríra kankan sí. Nítorí ìdí èyí, níwọ̀n ìgbà tó bá jẹ oúnjẹ tó ń jẹ ní ilẹ̀ Yorùbá, ko si eléyìí tí mi kí n jẹ.

Ṣé o mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Rárá, mi ò ní irúfẹ́ ẹ̀kọ́ tí àwọn tó máa ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú ni. Torí pé ènìyàn lásán ò kan lè ṣàdédé lọ dá ọkọ̀ dúró ní ìdojúkojú.

Ìgbónájẹ́jẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Mo fẹ́ràn ìgbónájẹ́jẹ́ eléyìí tó wà lórí sílì. Mo fẹ́ràn dípò eléyìí tí a máa ń náro rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ògiri.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Kò sí gbèdé kí ìgbà, ó ní ṣe pẹ̀lú ìgbà tí mo bá ti parí ohun tó yẹ kí n ṣe fún ọjọ́ yẹn. Nígbà mìíràn mo lè jẹun ní aago mẹ́sàn án, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó lè jẹ́ aago tó ju bẹ́ẹ̀ lọ.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù nítorí ìgbà mìíràn ènìyàn lè má rí ààyè tó pọ̀ tó bẹ́ẹ̀ láti lọ fún àwọn ìpàdé mìíràn. Ìdí nìyẹn tí àwọn ènìyàn fi máa ń ṣe ìpàdé lórí fóònù.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi ó ga, ní ìwọ̀n bàtà mẹ́ta, tí ó sì fẹ́ dédé irú ẹlẹ́ ti ó lè gba ẹ̀rọ kọ̀m̀pútà mi àti kọ́ọ́pù tí mo fi máa ń mu tíì pelu iwe láti kọ ǹkan sílẹ̀

Báwo ni ó ṣe máa ń ṣe ìdúnadúrà? Mo fẹ́ràn láti ní ìmọ̀ nípa ohun tí mo fẹ́ rà kí n tó lọ síbi tí wọ́n ti ń ta. Eléyìí máa ṣe àǹfààní lọ́pọ̀lọpọ̀ níbi tí mo bá ti ń ṣe ìdúnadúrà ohun tí mo fẹ́ rà.

Ṣé o máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, tí mo bá dé agbègbè tí mi ò lọ rí, tí mi ò dẹ̀ mọ ọ̀nà àti tọ̀, mo máa béèrè lọ́wọ́ àwọn tí mo bá rí ń bẹ láti ṣe ìjuwe fún mi.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Oríṣìíríṣìí irúfẹ́ àṣà ni ẹbí mi máa ń ṣe. Ṣùgbọ́n eleyi tí ó jẹ́ ohun tí mo lè tọ́ka sí ni àṣà ẹkún ìgbéyàwó nígbà tí a bá ṣe ìgbéyàwó ní ẹbí mi.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Mo fẹ́ràn láti máa jẹ èso ní gbogbo ọ̀sán láti jẹ́ kí okun wà fún mi láti parí iṣẹ́ ojúmọ̀ tó yẹ kí n ṣe. Lọ́pọ̀ ìgbà, mo máa ń mu ẹlẹ́rìndòdò náà ní ọ̀sán.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Mo máa ń fi gbèdéke sí àkókò iṣẹ́, mo máa ń fi ń ṣe iṣẹ́. Ní wọ̀ńgbà tí mo bá ti parí iṣẹ́ mi, àkókò mi tó bá kù, mo máa ń fi gbọ́ àwọn ohun mìíràn nípa ìgbésí ayé mi.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímeèlì rẹ? Mo máa ń yẹ̀ ẹ́ wò ní gbogbo àárọ̀ tí mo bá ti dé ibi iṣẹ́ mi láti mọ ohun tuntun tí àwọn èèyàn send sí ímeèlì mi.

Ṣé ó rọrùn fún ọ láti dárí àwọn ènìyàn jì? Bẹ́ẹ̀ni, nípasẹ̀ ìrànlọ́wọ́ Ọlọ́run àti àníyàn tó dára sí ọmọlàkejì, ó tún mọ̀ sí pé mò ń pa òfin Ọlọ́run mọ́ láti dárí àwọn ènìyàn jì.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Mo máa ń tọ́jú ara mi nípa jíjẹ ohun tó dára tó ṣe àǹfààní fún ara mi. Mo sì tún máa ń gbégbísẹ̀ láti lọ yara mi wò nílé ìwòsàn lóòrè koòrè.

Èso wo ni o fẹ́ràn jẹ jù? Mo fẹ́ràn ọsàn lọ́pọ̀lọpọ̀ nítorí ọsàn jẹ́ èso tó máa ń fi kún mi ara ẹni, tó dẹ̀ máa ń jẹ́ kí oúnjẹ tí èèyàn jẹ kó tètè ṣiṣẹ́ ní àgọ́ ara.

Ṣé o wọ gíláàsì? Rárá, mi ò wọ gíláàsì. Torí lọ́pọ̀ ẹgbàá gíláàsì wà fún àwọn tí ó ní ìpènijà ojú kan tàbí òmíràn, ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mi ò nílò gíláàsì, bẹ́ẹ̀ sì ni mi ò sì wọ ọ́.

Báwo ni o ṣe máa ń pààrọ̀ ọkàn rẹ? Lọ́pọ̀ ìgbà tí mo bá ní ìpinnu láti ṣe nǹkan, ṣùgbọ́n tí mo wà rí àwọn ìpèníjà kan tàbí méjì, mo máa ń darò láti mọ̀ bóyá ìpinnu tó da fún àkókò náà ni àbí bẹ́ẹ̀kọ́.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dọ́kítà? Ó ti ṣe díẹ̀ tí mo ti lọ rí dọ́kítà. Ó ti má a má a lọ fún bíi ọdún mẹ́wàá sẹ́yìn tí mo ti lọ rí dọ́kítà.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Ọ̀nà pípọ̀ ni mo máa ń gbà ran àwọn ènìyàn lọ́wọ́. Alákọ̀kọ́, mo máa ń fun àwọn ènìyàn ní ìmọ̀ràn. Àwọn tó bá yẹ kí ń ṣàtìlẹ́yìn owó fún, mo máa ń gbìyànjú láti ṣe fún wọn.

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá sùn? Bẹ́ẹ̀ni, ó máa ń rọrùn nítorí wípé ibùsùn mi ó ṣe dáradára. Mo sì ní àwọn ohun amúlétutù tó máa ń jẹ́ kí afẹ́fẹ́ fẹ́ nígbà tí oru bá wà.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Ohun àkọ́kọ́ tí mo rántí ni, ìbáṣepọ̀ èmi àti àwọn alábagbé mi nípa gbígbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nínú ilé tá ń gbé.

Àkókò mélòó ni o ṣètò agogo ìjí rẹ? Ago mẹ́fà ni mo ṣètò àkókò ìjí mi nítorí ó jẹ́ ago tó ro mí lọ́rùn láti jí lási tí mo ra ṣí àti lọ ibi iṣẹ́ mi.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwé? Irúfẹ́ ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù jẹ́ ẹ̀kọ́ ìṣirò torí ó jẹ́ ẹ̀kọ́ tó wúlò fún mi, even kayọ igba tí mo wà nínú kíláàsì.

Ṣé WiFi rẹ yára tó? Bẹ́ẹ̀ni, WiFi mi yára púpọ̀ tó bẹ́ẹ̀ gẹ́, tí ó máa ń jẹ́ kí iṣẹ́ mi lórí ẹ̀rọ ayárabíàṣá kó rọrùn lọ́pọ̀lọpọ̀.

Kí ni ohun mumu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù jẹ́ omi, torí omi nìkan ló lè tan gbẹ ẹniyan. Kò sí irúfẹ́ ohun mímu tí ẹeyan bá le mu, kò lè tan ongbẹ ẹniyàn tó bí omi ó ṣe tàn án lọ.

Ṣé o fẹ́ràn ìrìn òkè? Rárá, mi ò fẹ́ràn ìrìn òkè, nítorí ìrìn òkè jẹ́ ìrìn tó máa ń nira láti rìn fún ènìyàn, pàápàá jùlọ tó bá jẹ́ àwọn òkè tó ga gèlè mọ́ bí Olúmọ.

Báwo ni o máa ń rin ìrìn àjò lọ sí ibiṣẹ́? Mo máa ń gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi lọ sí ibiṣẹ́ torí ẹ ni ó ṣe rọrùn fún mi láti lè dé ibiṣẹ́ ní àkókò tó yẹ kí n dé ibiṣẹ́.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Kò ní òǹkà, mo máa ń fọ ọwọ́ mi ní òrékọ́ọ̀rẹ́, pàápàá jùlọ ní ibi iṣẹ́ mi. Níwọ́n ìgbà tí mo bá rí pé ọwọ́ mi ti dọ̀tí, mo máa ń gbìyànjú láti fọọ daradara.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Áàpù mẹ́ta tí mo máa ń lò jù jẹ́ WhatsApp, Discord àti X tí à ń pè ní Twitter tẹ́lẹ̀tẹ́lẹ̀.

Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa kọ̀wé pẹ̀lú ọwọ́ ní ìgbà kúùgbà tí mo bá nílò láti kọ ìwé. Bẹ́ẹ̀ni, ó ṣe pàtàkì.

Ṣé o máa ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa gbọ́ podcast ní ìgbà tí mo bá ti ní ààyè láti gbọ́, torí irúfẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ni mo máa ń kọ́ láti àwọn oríṣiríṣi podcast tí mo máa ń rí lóríi ẹ̀rọ ayélukára.

Ṣé o máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa fi ìpara sára nígbà tí mo bá ṣẹ̀ṣẹ̀ wẹ̀ tán, torí lílo ìpara máa ń mú kí ara kó dán kó sì máa sa apá tó ṣe àfihàn bí pé èèyàn ò tíì wẹ̀

Kí ni ìgbádùn rẹ̀? Mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ tó dára àti ọtí ẹlẹ́rìndòdò ní oòrekoòrè. Mo sì tún fẹ́ràn láti máa wo eré ìdárayá lórí múhunmáwòrán.

Ṣé owó tí ò ń gbà dára tó? Bẹ́ẹ̀ni. Owó tí mò ń pà, ó ṣe déédéé owó tó lè jẹ́ kí n lè tọ́jú ara mi àti alábàágbépọ̀ mi.

Irú aṣọ wo ni o fẹ́ràn láti máa wọ̀? Mo fẹ́ràn láti máa wọ bùbá àti ṣòkòtò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà torí ó máa ń gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ.

Ṣé o wọ aṣọ àkàyọ́rí ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, àǹfààní wà fún òṣìṣẹ́ tó bá parí kọ́ọ̀sì láti wọ aso àkàyòré ni ibi isé wa.

Níbo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Inú àpò iléwọ mi ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìgbà mìíràn, mo lè fi sínú àpò bùbá mi, àbí kí n fi sínú àpò ṣòkòtò mi.

Èdè wo ni o fẹ́ kọ́? Mo fẹ́ kọ́ èdè Faransé tí mo bá ti ní ore ọ̀fẹ́ láti kọ́. Èdè Faransé jẹ́ èdè tí mo nífẹ̀ẹ́ sí púpọ̀ púpọ̀ láti ìgbà kékeré mi.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́? Ọdọọdún ni àǹfààní wà láti kọ́ ǹkan tuntun níbi iṣẹ́ wa. Fún idí ẹ̀léyìi ọdún tó kọjá lọ ni mo ní àǹfààní láti kọ́ ǹkan tuntun níbi iṣẹ́.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Ó di ìbẹ̀rẹ̀ oṣù titun kí ọjà tuntun tó jáde. Ilé ìwọ́pọ̀ ní inú àwọn ọjà nítorí ìbẹ̀rẹ̀ oṣù tuntun ni àwọn ohun tuntun mèremère máa ń jáde.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Mo máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìmúrasílẹ̀ torí wípé ó jẹ́ ìgbà láti le fi ohun tí mò ń tà hàn oníbàárà mi láti tún lè yí lọ́kàn padà láti rà.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Béẹ̀ni, lẹ́tà kíkọ jẹ́ ọ̀nà tí a fi ń gbá, bá àwọn ènìyàn sọ̀rọ̀ pàá pa àwọn ènìyàn tó bá jìnnà sí wa.

Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá rọ̀? Mo fẹ́ràn láti wà lórí ibùsùn mi nígbàkígbà tójo bá rọ̀ torí ó jẹ́ ìgbà tí òtútù máa ń fẹ́ ní agbègbè.

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Mo máa ń fi sínú ìpinnu mi tó bá ti di ìbẹ̀rẹ̀ oṣooṣù láti mọ iye owó tí mo máa ná lórí pàtàkì iṣẹ́ tí mo bá fẹ́ ṣe. Eléyìí jẹ́ ọ̀nà láti má lè jẹ́ kó bọ́relẹ̀ nígbà tí mo bá nílò rẹ̀.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ni, pàápàá jùlọ níbẹ̀rẹ̀ gbogbo ọdún ni mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn mi torí ó dára púpọ̀ bí a ṣe ń wọnú ọdún tuntun lọ.

Ṣé o ti lu etí rẹ? Rárá, etí lílu jẹ́ àṣà tí ó wọ́pọ̀ nílẹ̀ Yorùbá, pàápàá jùlọ àárín àwọn obìnrin ni etí lílu ti wọ́pọ̀. Èmi gẹ́gẹ́ bí ọmọkùnrin mi ò tíì lu etí mi, mi ò dẹ̀ ní èròngbà láti lu.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Mo máa ń tọrọ àforíjì nípasẹ̀ bíbẹ̀bẹ̀ lọ́wọ́ ẹni tí mo bá ṣẹ̀ pẹ̀lú òótọ́ inu. Tó bá nílò kí n rán ènìyàn sí ẹni náà láti bẹ́ẹ̀, mo máa ń ṣe bẹ́ẹ̀

Ṣé o mọ̀ bí a ti ń wẹ̀? Bẹ́ẹ̀ni, mo ní ìmọ̀ nípa bí a ti ń wẹ̀ nítorí àti kékeré ni a ti fi kọ́ mi, ó sì tún jẹ́ ohun tí mo máa ń ṣe ní ojojúmọ́.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Èmi àti olórí iṣẹ́ mi ní ìbáṣepọ̀ tó dán manrán, tí mo sì máa ń ṣe ohun tó yẹ kí n ṣe ní àkókò tó yẹ kí n ṣe ní ọ̀nà tó yẹ kí n ṣe.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójoójúmọ́? Lọ́pọ̀ ìgbà, ẹ̀ẹ̀kan péré ni mo máa ń fọ eyín ní ojoojúmọ́, ẹ̀ẹ̀kan yìí sì jẹ́ ní ìgbà òwúrọ̀ ní kùtùkùtù kí n tó bomi sára.

Kí ni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Alákọ̀kọ́, mo máa ń wá ìfọkànsìn, ìtẹríba àti kíkó ara ẹni ní ìjánu níbi iṣẹ́.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Ni ọ̀pọ̀ ìgbà mo máa ń lò ó tí mo bá lọ sódò láti lọ wẹ̀ pẹ̀lú àwọn ẹmẹ̀wà mi.

Ṣé o ti lé ẹnìkan kúrò ní ìṣe ri? Rárá, mi ò tí ì ní àǹfààní láti lé ẹnikẹ́ni kúrò ní ìṣe ri, nítorí mo máa ń ṣe ohun tó yẹ kí n ṣe kí n tó gba ènìyàn ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Mo fẹ́ràn láti lọ sí ilé ìjọsìn láti lè lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní láti rí irúfẹ́ ọjọ́ bẹ́ẹ̀. Lẹ́yìn náà, mo máa ń ṣeré pẹ̀lú àwọn ẹbí mi, eyí jíjẹ àti mímu.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni bí a ṣe ń wa kẹ̀kẹ́ àti bí a ṣe ń wa mọ́tò. Ó mú mú láyà mi mo sì ń léròǹgbà láti lọ kọ̀ láìpẹ́ láìpẹ́.

Ṣé o fẹ́ràn kọfí tàbí tíì? Tíì ni mo fẹ́ràn jù láti máa mu nítorí ó ṣe ànfààní fún ara ju kọfí lọ. Àwọn ènìyàn kan ti ẹ̀ gbàgbọ́ wípé kọfí máa ń jẹ́ kí èèyàn lè dènà àti sùn tó bá ní iṣẹ́ tó fẹ́ ṣe, ṣùgbọ́n èmi kò gbà bẹ́ẹ̀.

Àkókò wo ni ọ́fíìsì rẹ ṣí? Láti ago mẹ́jọ òwúrọ̀ títí di ago márùn-ún ìrọ̀lẹ́ ni àkókò ọ́fíìsì mi. Eléyìí sì jẹ́ àkókò tí iṣẹ́ máa ń gba omi mú, tí kò dẹ̀ kín sí ààyè láti fún ara nísinmi.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Àkọ́kọ́, àìní àkókò tó tó láti sinmi lẹ́nu iṣẹ́, ó jẹ́ àra àwọn ìdojúkọ. Ẹlẹ́ẹ̀kejì, àwọn tí a jọ ń ṣiṣẹ́ pọ̀ a à tó òdiwọ̀n irúfẹ́ iṣẹ́ ta à ń ṣe.

Ìgbà mélòó ni o máa ń ṣàyẹ̀wò ímeèlì rẹ? Ojoojúmọ́ ni mo máa ń ṣàyẹ̀wò ímeèlì mi, pàápàá jùlọ ní òwúrọ̀ tí mo bá ṣẹ̀ṣẹ̀ dé ibi iṣẹ́ àti kété tí mo fẹ́ kúrò ní ibi iṣẹ́.

Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèse nínú ọkọ̀ òfurufú? Rárá, mi ò fẹ́ràn ijókòó nílẹ̀ fèrèse torí ẹ̀rù máa ń bà mí tí mo bá ń wọ ilẹ̀ láti òkè jíjìn rere.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá sùn? Rárá, ní ọ̀pọ̀ ìgbà mi ò kí ń fi aṣọ ìbora bo ara mi nígbà tí mo bá n sùn. Ẹ̀ẹ̀kọ̀okan bóyá nígbà òtútù ni mo máa ń ṣe bẹ́ẹ̀.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Bẹ́ẹ̀ ni, mo ní orúkọ ìnagijẹ. Ohun náà sì ni Ṣọlé máa ń sọ gẹ́gẹ́ bí àwọn ọ̀rẹ́ mi ti máa ń pè mí tá bá jọ wà lágbo fàájì.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Mò ń gbèrò láti da iṣẹ́ sílẹ̀ kí-kí n lè mú àdínkù bá iye àwọn tó ń fẹsẹ̀ gbálẹ̀ kiri ojú títì láti fún wọn ní iṣẹ́ tó máa ṣe.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn ojú ọjọ́ tó mọ́lẹ̀ kedere. Ó máa ń da fún àkókò iṣẹ́, ó sì máa ń jẹ́ kí orí èèyàn wú, kí ara èèyàn yá gágá láti ṣiṣẹ́.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Mọ ní ìbáṣepọ̀ tó dá pẹ̀lú àwọn ẹni kejì mi torí mo mọ̀ pé eléyìí ó ṣe pàtàkì kí a bá lè ṣe àṣeyọrí àti àṣeyẹgẹ lẹ́nu iṣẹ́ wa.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni, mo ní ìtumọ̀ tó gúnrégé nípa orúkọ mi. Bí orúkọ mi ṣe jẹ́ Oluwasọlá, ó túmọ̀ sí pé Olúwa ti ṣe ọlá.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìtagbangba rárá? Ni ọ̀pọ̀ ìgbà, mo fẹ́ràn iṣẹ́ inú ilé ju iṣẹ́ ìtagbangba lọ nítorí ó máa ń jẹ́ kí ọkàn mi lè papọ̀ sí iṣẹ́ tí mò ń ṣe tó bá jẹ́ iṣẹ́ inú ilé.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ni, ìpè fídíò jẹ́ ọ̀nà tí a fi ń gbàrí ojú ara wa, gbápa jùlọ àwọn ara wa tí a ti rí fún ọjọ́ tó ti pẹ́

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ọjọ́ Jímọ̀ tó kọjá ni mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ. Ohun tó sì fàá ni pé mọ ní àlejò mọ sì fẹ́ ká jọ lọ jẹ ohùn tó dára sínú ara wa. Bẹ́ẹ̀ la ṣe lọ sí ilé oúnjẹ.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gboná? À, mi ò kí ń fẹ́ jẹ́ kí fóònù mi gboná torí tí fóònù bá gboná, ó máa ń ṣe sègesège. Nítorí náà tí mo bá ríi wípé ó ti ń jo bí ẹni pé fóònù mi fẹ́ gboná, mo máa ń tiraka láti lè jẹ́ kó tutù.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró dè nǹkan? Mo máa ń kún fún ọ̀pọ̀lọpọ̀ sùúrù nígbà tí mo bá ń dúró dè nǹkan. Mo dẹ̀ máa ń fi ara mi lọ́kànbalẹ̀ láti má lè wà nínú ihalehelo.

Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni, gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá pọ́ńbélé, mo fẹ́ràn láti máa wọ fìlà, pàápàá jùlọ nígbà tí mo bá fẹ́ lọ sí òde. Mo tún máa ń wọ fìlà nígbà tí mo bá ní ohun ayẹyẹ láti ṣe pẹ̀lú.

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Hm, mo fẹ́ràn láti máa fi ọjà àwọn oníbàárà mi jíṣẹ́ ní àkókò tí mo pinnu fún wọn pé máa fi jíṣẹ́. Mo sì máa ń jẹ́ kí ohun tí mò ń ta kó jẹ́ ohun tó gúnrégé, tó máa le mú àwọn oníbàárà mi tó padà wá bá mi ra.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àláàmù ni ó máa ń jí mi ní òwúrọ̀. Gẹ́lẹ́ tí aago mẹ́fà bá ti lù, ni àláàmù yóò ti dùn tí máa ṣi jí sáyé.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ rẹ? Ohun èlò àkọ́kọ́ ọ̀hún ni tàkádá ta mọ̀ sí Bíró torí ohun kíkọ ó ṣe iye wiye níbi iṣẹ́ mi.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Rárá, mi ò ní ẹranko ọ̀sìn. Ṣùgbọ́n mò ń gbèrò láti ra ọ̀kan láìpẹ́láìpẹ́ torí ohùn ọ̀sìn ní ohùn mèremère tó máa ń ṣe fún àwọn tó ń sìn.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni, pàápàá jùlọ kí n tó bu ọwọ́ lu àdéhùn káde hun, mo máa ń farabalẹ̀ ká a, tí máa sì jẹ́ kó yé mi yeke kí n tó bu ọwọ́ lu irúfẹ́ àdéhùn náà.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Mo máa ń fi lọ àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi tí oníkálukú wọn yóò sì ṣe ohun tó tọ́ láti lè mú iṣẹ́ àkànṣe náà jẹ́ ohun tí yóò ṣe ṣe.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù kẹsàn-án, tí àwọn olóyìnbo ń pè ní September, ni oṣù tí mo fẹ́ràn jù nítorí pé ó jẹ́ oṣù tí a ti gbé bí mi. Mo sì máa ń dúró de oṣù náà láti ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi.

Kí ni o má ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Mo fẹ́ràn láti máa gbọ́ orin, pàápàá jùlọ orin Fuji nígbà tí mo bá wà nínú ọkọ̀. Elé yìí má ń ṣe kórí ya fún mi láti tètè lọ sí ibi tí mò ń lọ.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Rárá, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò máa fi bẹ́ẹ̀ ṣẹlẹ̀ tí mo bá ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ torí mo nílò láti lè fẹ́ àwọn tí mò ń bá sọ̀rọ̀. Nítorí náà kò sí ǹkan tó fẹ́ jẹ́ kí n ní ìrora.

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Mo wà ní ojú òpó ayélujára X tá ń pè ní Twitter, mo wà ní Instagram, mo dẹ̀ tún wà ní TikTok.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Mo máa ń gbàdúrà sí Olúwa kí n tó lọ sùn. Mo dẹ̀ máa ń ṣe ẹ̀yọ náà pẹ̀lú kí n tó lọ sùn lẹ́yìn ìgbà tí mo bá ti jẹ oúnjẹ alẹ́ tán.

Báwo ni o ṣe máa ń lu àkókò pẹ̀lú ẹbí rẹ? Mo fẹ́ràn láti máa wà pẹ̀lú ẹbí mi nígbà tí mo bá ní ààyè holiday níbi iṣẹ́. Mo dẹ̀ máa ń lọ pẹ̀lú wọn láti lọ wo eré orí ìtàgé àbí ní ọ̀pọ̀rọ̀ ìgbà eré ìdárayá.

Ṣé o fẹ́ràn jíjó? Bẹ́ẹ̀ni, ijó jẹ́ ọ̀nà tí a fi ń gbà na ara àti tí a sì fi ń gbà túmọ̀ bí a bá ṣe ń ro lọ́kàn wa nípa inú dídùn àbí kóríyá.

Ṣé o máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa dé ní àkókò. Tó bá yẹ kí ń dé sí ibi kíni fún ìdí tí ìbáwù ko jẹ́, tó bá jẹ́ àkókò iṣẹ́ ni mo máa ń tètè dé, tó bá dẹ̀ jẹ́ ìgbà òde náà ni mo máa ń tètè dé bẹ́ẹ̀.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sín? Mo máa ń fi ọwọ́ bo ẹnu ní àkókò ìgbà tí mo bá sín. Mo sì tún máa ń mú handkerchief láti fọn imú mi nígbà náà.

Báwo ni o ṣe máa n rí dájú pé ọjà rẹ dára? Mo máa ń ṣe àkíyèsí àwọn ohun èlò tí mo fi ń pèsè ọjà mi. Mo dẹ máa rí dájú wípé mo lo ohun tó yẹ kí n lo láìní ayédèrú nínú.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Mo fẹ́ràn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United ti ìlú England. O ti tó ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí mo ti ń tẹ̀lé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United.

Ṣé o máa ń rántí àlá rẹ? Bẹ́ẹ̀ni, ní gbogbo ìgbà ni mo máa ń rántí àlá mi lẹ́yìn tí mo bá tají lójú orun. Eléyìí ṣe pàtàkì láti lè máa fi àkíyèsí sí ohun tó ń wá lójú orun.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayára-bí-àṣá titun? Nígbà tí mo bá ní èlò fún un ni mo máa ń rà á, tí ó ṣì le jẹ́ ẹ̀ẹ̀kan lóṣù. Nígbà mìíràn, ó le jẹ́ ẹ̀ẹ̀kan láàárín oṣù mẹ́ta.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Rárá, mi ò fẹ́ràn láti máa wọ ìbọwọ́ nítorí wípé ó máa ń jẹ́ kí ọwọ́ yún mi ní ìgbà tí mo ti lù ú sẹ́yìn. Fún ìdí eléyìí, mi ò fẹ́ràn rẹ̀.

Ṣé o ní ọgbà? Rárá, mi ò ní ọgbà torí kò sí ààyè púpọ̀ bẹ́ẹ̀ ní ilé ìgbé mi. Fún ìdí eléyìí, mi ò ní ọgbà kankan ní àyíká mi.

Báwo ni ó ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Mo máa ń bá oníkálukú ṣiṣẹ́ tán gbé fún wa gẹ́gẹ́ bí ìlànà iṣẹ́ wa ti gbà. Mo dẹ̀ tún máa ń jẹ́ kí ìrẹ́pọ̀ wà láàárín wa torí ká lè bá ṣe àṣeyọrí.

Ṣé o máa ń ná ara rẹ? Rárá, mi ò fẹ́ràn láti máa ná ara mi, torí mo mọ̀ pé ohun tí mo gbé dání ó ṣe iyebíye. Fún ìdí èyí, mi ò kín fẹ́ràn láti máa ná ara mi.

Ṣé o máa ń ṣe ìmùdójúìwọ̀n sọftíwẹ́ẹ̀rì rẹ? Bẹ́ẹ̀ni, lóòrèkóòrè ni mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọftíwẹ́ẹ̀rì tí mò ń lò lórí ẹ̀rọ kọ̀m̀pútà mi.

Ìgbà mélòó ni ìrìnàjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ kò ju ọgbọ̀n ìṣẹ́jú lọ láti ilé mi. Tí mo bá dẹ̀ ń bọ̀ ní ìrọ̀lẹ́, ó máa ń gbà mí ní wákàtí kan láti ibi iṣẹ́ torí súnkẹrẹ fà kẹrẹ ọkọ̀.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Ni gbogbo ọjọ́ Sátidé ni mo máa ń fọ aṣọ torí ó jẹ́ ọjọ́ tí mi ò kí máa lọ sí ibi iṣẹ́. Torí náà ni mo ṣe fẹ́ràn láti máa fọ aṣọ lọ́jọ́ náà.

Nígbà wo ni o máa ń gẹ irun rẹ? Ni ọjọ́ Sátidé náà ni mo fẹ́ràn láti máa gẹ irun mi. Pàá pàájú lọ ní àṣálẹ́ ọjọ́ Sátidé ni mo máa ń gẹ irun mi.

Irú etí ìgbọ̀ wo ni o máa ń lò? Mo fẹ́ràn láti máa lo etí ìgbọ̀ gúlóò torí ó yára féfé ní agbègbè tí mo wà láìní ìdènà kankan nínú.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Mo lè jẹ oúnjẹ tó bá ṣẹ́kù níwọ̀n ìgbà tó bá jẹ́ wípé èmi ni mo jẹ ṣẹ́kù. Ṣùgbọ́n ká pe ẹlòmíràn ni mi ò nífẹ sií.

Ṣé o mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Bẹ́ẹ̀ni, mo lè ṣe ìranwọ́ àkọ́kọ́ torí Yorùbá máa ń ní "ìran wíwó kò kì í fọ́jú".

Ṣé o mọ bí a ti ń fọn? Bẹ́ẹ̀ ni, kò kì í ṣe ohun tó nira láti fọn. Mo dẹ̀ nífẹ̀ẹ́ láti máa fọn fún àwọn tó bá ń gbá eré ìdárayá bọ́ọ̀lù ní agbègbè mi.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Mo máa ń fi ohùn pẹ̀lẹ́ àti ohùn àpọ́nlé bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ ní gbogbo ìgbà ta bá ti ń ṣe ìduǹádúrà.

Ṣé o ní agbála òjò? Rárá, mi ò ní agbála òjò. Ṣùgbọ́n mo máa wo àyíká mi tí mo bá le rí ibi tí mo ti le rí ìrà fún lílò ọjọ́ iwájú.

Báwo ni ó ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Kò sí oun tó ń jẹ́ kí owó náà oníkálukú ló máa mú owó jáde lápò rẹ̀ láti fi ṣe oun tó bá wù ú nígbà tó bá wù ú.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Rárá, mi ò tíì gun ọkọ̀ ojú omi rí torí mo máa ń bẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ omi tí àwọn olóyìnbo ń pè ní Hydrophobia.

Ṣé o fẹ́ràn lọ sí etíkun? Bẹ́ẹ̀kọ́, mi ò fẹ́ràn rẹ̀ torí gẹ́gẹ́ tí mo ṣe sọ lẹ́ẹ̀kan, mo máa ń bẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ omi. Ǹkan tó bá ti ní ṣe pẹ̀lú omi, mo máa ń sá fún un ni.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀ lọ́pọ̀lọpọ̀ torí wọ́n máa ń jẹ́ ìwúrí fún mi ní gbogbo ìgbà tí mo bá ti wò wọ́n inú mi dẹ̀ máa ń dùn sí gidigidi.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Rárá, mi ò kí ń ṣe eré ìdánì torí mi ò kí ń ṣe àkọ́ṣẹ́mọṣẹ́ nípa ìlànà eré ìdánì torí ẹ ni mi ò fi mọ̀ ọ́n ṣe.

Ṣé o fẹ́ràn láti pín oúnjẹ rẹ bẹ́ẹ̀ni, kò sí ohun tó burú nínú kí ènìyàn pín oúnjẹ rẹ̀, pàápàá jùlọ fún ẹni tó bá kú káàtò fún, tí yóò sì ní ǹkan tí yóò jẹ.

Irú orin wo ni o fẹ́ràn pọ̀? Mo fẹ́ràn láti máa gbọ́ orin hip hop torí ó máa ń ní ṣe pẹ̀lú ìlànà tí àwọn, àwọn ọ̀dọ́ òde òní tó fi ń kọrin.

Ṣé o fẹ́ran oúnjẹ tó ní ata? Bẹ́ẹ̀ni, mo fẹ́ran oúnjẹ tó ní ata nítorí pé Yorùbá gbàgbọ́ wípé ẹ̀mi tí ò jẹ ata, ẹ̀mi yẹpẹrẹ ni àti wípé tí oúnjẹ ò bá ní ata, ó lè máa rìn yàn lọ́kàn.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà torí ó jẹ́ ohun tó ṣe pàtàkì fún ènìyàn láti ní. Páàpàá jùlọ ní century tí a wà yìí, èèyàn nílò láti ní ètò ààbò kọ̀ǹpútà.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Mo fẹ́ràn láti máa jẹ búrẹ́dì àti tíì ní òwúrọ̀ tàbí kí n mu kókò àti àkàrà kí n tó lọ síbi iṣẹ́ mi.

Ṣé o mọ̀ bí a ti ń se oúnjẹ bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ torí pé èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo fẹ́ràn oúnjẹ lọ́pọ̀lọpọ̀. Fún ìdí èyí, mo ní ẹ̀kọ́ nípa bí a ti ń se oúnjẹ.

Omi tó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó. Mo máa ń mu tó lítà omi mẹ́rin lójoojúmọ́, torí mo gbàgbọ́ wípé omi dára lọ́pọ̀lọpọ̀ fún ẹ̀yà ara wa. Ó sì yẹ ká máa mu dáadáa.

Àwo wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn àwo Braimoh tó pè ní Espidikot. Àwo yẹn ó kún fún ọ̀pọ̀lọpọ̀ tírákì tó mọ́ ọgbọ́n wá.

Ṣé o ní gíláàsì oòrùn? Rárá, mi ò fẹ́ràn láti máa wọ gíláàsì torí pé kò mọ́ mi lára. Kàkà kí máa fi wọ gíláàsì nínú òòrùn, mi ò ní kulẹ̀ rin nínú òòrùn.

Ṣé o fẹ́ràn ìmọ̀lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ìmọ̀lẹ̀ òwúrọ̀ ni mo fẹ́ràn jù torí ó jẹ́ ìgbà tí a máa ń múra láti lọ sí ibi iṣẹ́ lẹ́yìn tí a ti fún ara ní ìsinmi láti alẹ́ àná.

Ṣé o máa ń sáré? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa sáré, pàápàá jù lọ nígbà tí mo wà ní ilé-ìwé ẹ̀kọ́. Mo máa ń sáré fún kíláàsì mi nígbà tí a bá máa ń ṣe ìtà kíláàsì.

Irú fóònù alágbèká wo ni ò ń lò? Fóònù alágbèká tí mò ń lò òhun ni Redmi Xiaomi 14C. Eleyii tí ó jáde ní ọdún tí a lò kọjá lọ lọ́hùn 2024.

Ṣé o máa ń ṣe yoga? Rárá bẹ́ẹ̀kọ́. Mi ò mọ bí wón ṣe ń ṣe yoga, ṣùgbọ́n pẹ̀lú tí mo ṣe rí báyìí, mo máa lọ kọ̀ nígbà tí mo bá ní àǹfààní láti ṣẹbẹ́.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Mo máa ń gé èékánná mi lóòrèkóòrè, mo sì máa ń yọ àwọn ìdọ̀tí tó wà níbẹ̀ ní ìgbà gbogbo. Ó dẹ̀ máa mọ́ tónítóní.

Kíni ó máa ń fún ọ ní ìtara níbi iṣẹ́? Pípa òfin àti ìlànà ilé-iṣẹ́ mọ́ ló máa ń fún mi ní ìtara jù. Ó dẹ̀ máa ń jẹ́ kí n ní kó rí yà láti ṣe iṣẹ́ tí a gbà mí fún.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójojúmọ́? Ẹ mẹ́jì ni mo máa ń sábà wo ojú àwòrán lójojúmọ́. Ìgbà tí mo bá ń jáde láàárọ̀ àti ìgbà tí mo bá wọlé lálẹ́.

Nígbà wo ni o kẹ́yìn sunkún? O ti pẹ́ púpọ̀ lọ́pọ̀lọ́pọ̀, ṣùgbọ́n mo rántí wípé ìgbà tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù mi pàdánù ní àṣekágbá ìdíje UEFA Champions League, omi jábọ́ lójú mi tí mo sì sunkún.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wo ètò àwọn tẹlifíṣàn torí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tí ó wà nínú àwọn ètò yẹn àti àwọn àgbékalẹ̀ wọn.

Báwo ni o ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò? Mo máa ń ṣe ìpalẹ̀mọ́ láti bi ó kú ọjọ́ díẹ̀ síwájú ìgbà tí màá lọ ìrìnàjò torí kí n má baà lè gbàgbé ohunkóhun nígbà tí mo bá fẹ́ lọ.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Rárá mi ò fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìdákẹ́jẹ́, nítorí kò sí ohun tí mo fẹ́ fi ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń ṣe dáadáa? Mo mọ̀ bí a ti ń ṣe àsáró elépo rẹ́dẹ́rẹ́dẹ́ dáadáa torí ó jẹ́ ìkan lára àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Rárá, kò wọ́pọ̀ kí n fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún nítorí wípé ó ní iṣẹ́ tó yẹ kan ṣe, ní àkókò tó yẹ kan ṣe, tó sì ní owó tó yẹ kàn gbà.

Nígbà wo ni o kẹ́yìn ní àlàbùrúkú? Ọjọ́ tó ti pẹ́ gan ni, torí àlàbùrúkú kò kí ń ṣe ohun tó dára, so kò ń ṣe ohun tí ẹnikẹ́ni le gbàdúrà fún láti ní.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Rárá, kò rí bẹ́. Oúnjẹ ọ̀sán kò kí ń ṣe nǹkan tó pọn dandan, pàápàá jùlọ tí èèyàn bá wà lẹ́nu iṣẹ́

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin lẹ́ẹ̀kan rí ní ọdún tó kọjá, ó sì jẹ́ ara àwọn ìrìnàjò tí mo fẹ́ràn jùlọ lọ́dún náà.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ rárá? Mi ò kí ń máa ń tan ìkíni lórí fóònù mi torí pé mi ò fẹ́ràn láti máa ṣé, mi ò dẹ̀ rí gẹ́gẹ́ bí ohun tó ṣe pàtàkì fún mi láti ṣe.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Rárá, kò rí bẹ́. Mo jẹ́ ẹni tí ó fẹ́ràn láti máa jẹ ẹran lọ́pọ̀lọpọ̀ ìgbà torí ó jẹ́ oúnjẹ tó ń fúnni ní protein.

Báwo ni ó ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Mo máa ń ra ní ọjà nígbà tí mo bá nílò wọn. Ó nírúfẹ́ oríṣiríṣi ọjà tí a ti le rí oríṣiríṣi ìpèsè ra.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí písà? Mi ò kín ṣe olólùfẹ́ písà torí kò kín ṣe ohun tí mo máa ń jẹ lóòrèkóòrè. Nítorí náà, mi ò fẹ́ràn ohunkóhun lórí písà.

Ṣé o fẹ́ràn láti lọ sí ilé ìṣẹ̀mbáyé? Rárá mi ò fẹ́ràn rẹ̀ torí mo jẹ́ ọmọ lẹ́yìn Kristi, ẹ̀sìn mi ò sì gbà mí láààyè láti lọ sí ilé ìṣẹ̀mbáyé kankan bó tilẹ̀ wù kó mọ̀

Nígbà wo ni o máa ń fa? Kò sí ìgbà tí mi ò le fa torí ó jẹ́ ohun tó ṣe pàtàkì fún mi láti ṣe. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà ní òwúrọ̀ kùtùkùtù, ààyè máa ń wà tó bẹ́ẹ̀ láti jẹ́ wípé màá le fa dáradára nítorí kò ní sí ohun ìdíwọ́ àbí ìdènà kankan tó lè ṣokùnfà.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́? Mo jẹ́ ẹni tó máa ń ronú jinlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà, pàápàá jùlọ ìgbà tí mo bá ń dojú kọ ìṣòro kan tàbí òmíràn. Àwọn ọ̀nà tí mo máa ń gbà láti kojú ìṣòro ni wípé mo máa fi ń tó àwọn alábàáṣiṣẹ́ mi létí ọ̀nà tí a lè gbé ìṣòro náà gbà. Nítorí ká lè bá fi àgbájọwọ́ gbe láti lè ṣe ẹ́.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Ó pín ọ̀sẹ̀ ta ló kọjá lọ sẹ́yìn ni mo lọ sí ọjà. Mo lọ láti lọ ra àwọn ohun mèremère tí mo nílò láti jẹ nínú ọ̀sẹ̀ ta fẹ́ mú yìí. Mo ra àwọn ohun tí mo fi ń ṣara mi lóge náà pẹ̀lú, níbẹ̀ náà sì ni mo ti ra ohun jíjẹ àti mímu.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Ó kéré tán, mo máa ń sinmi fún ogún ìsẹ́jú lẹ́yìn tí mo bá jẹ oúnjẹ ọ̀sán tán níbi iṣẹ́. Eléyìí ni láti jẹ́ kí oúnjẹ náà sílẹ̀ tí ó sì ní fa inú rírun lẹ́yìn tí mo bá jẹ tán. Èyí máa ń fún mi ní okun láti lè padà lọ sẹ́nu iṣẹ́

Ṣé o fẹ́ràn ìjiyàn? Rárá, mi ò fẹ́ràn láti máa bá èèyàn jìyàn torí mo gbàgbọ́ pé ìyàn ò kí ń ṣe láti borí ṣùgbọ́n ó wà láti lè kọ́ ẹ̀kọ́ ni. Ṣùgbọ́n kò ń ṣe gbogbo ènìyàn ló mọ ilé yìí dájúdájú. Nítorí náà, mi ò kí ń lá yára láti bá èèyàn jìyàn.